Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Ọ̀rọ̀ tó níjìnlẹ̀ ni ọ̀rọ̀ tẹ bẹ̀rẹ̀ yìí. Àkókò inú ọjọ́ tí èmi ń fẹ́ràn jù, ó jẹ́ àkókò ọwọ́ àárọ̀ àti ọwọ́ alẹ́, àkókò méjì yìí. Ó sì nídìí, ń ṣì sọ díẹ̀ fún un yín, yékéyéké tí ó yẹ yín. Ẹ mọ̀ fún ìyà ó, ẹ mọ̀ kánjú ó, a jọ wà níbi bayii, a sì jọ ró jọ́hun tí a yẹ wá yékéyéké. Àkọ́kọ́ màá bẹ̀rẹ̀ pẹ̀lú àkókò àárọ̀ mì. Ìdí tí mo fi fẹ́ràn àkókò àárọ̀ ni pé, mo ṣẹ̀ṣẹ̀ jí ni, bí ń kí ń bí bá kírun tán, ó gbà mí láyè láti kírun. Bí mo bá dẹ̀ kírun tán tí mo ń sùn, tí mo ń jí, mo máa ń ní okun àti ṣiṣẹ́ ní ọjọ́ yẹn. Àkókò àárọ̀ ó dàbí àkókò ìtúnbẹ̀rẹ̀ fún ara gbígbẹ́ ni. A jẹ́ kí, ó jẹ́ àkókò kan tó jẹ pé mo ní ìfẹ́ sí dáadáa torí àkókò yẹn, àkókò ìtú ara gbé ni, àkókò ìdíje agbára tuntun láti ṣiṣẹ́ kára kára ni. Àkókò yẹn ó sì tún máa ń jẹ́ kí ọpọlọ mi, nígbà àkókò àárọ̀ yẹn, ọpọlọ mi máa wà, ó máa wálẹ̀, a tutù àárọ̀, yí lè ronú bí ẹ kín ṣe ronú, yìí tí ṣe ìjà kíjà ọpọlọ púpọ̀ láàárọ̀. So, ẹ́, bí bẹ́ẹ̀, gbogbo ohun tí mo bá ṣe lọ́wọ́ àárọ̀ yẹn, yìí tí ó máa já sí dáadáa ni. Torí mo sì ní okun, mo ní okun tara, mo ní okun tẹ́ṣẹ̀, mo ní okun tojú, mo ní okun tètí, mo ní okun tẹ́ṣẹ̀, mo ní okun timú, mo sì ní okun tọpọlọ. Torí ọpọlọ mi ò tí ì máa hó laalaa, torí ọpọlọ mi ò tí ì máa rò ohun tó pọ̀. Sẹ́ mo pé ilé ayé tí a wá yìí, a gbọdọ̀ ronú, a gbọdọ̀ ní ronú. Wọ́n tó ò bá ní ronú, báwo lo ṣe fẹ́ rí ìṣe ní ayé? So, àkókò àárọ̀ yẹn ó mọ ẹ, ó mọ, ó mọ ń ràn mí lọ́wọ́ gan-an láti ṣiṣẹ́. Ó dàbí àkókò ìtara gbé fún mi ni. Àkókò tí mo tú wá nífẹ̀ẹ́ jù, ẹ mọ̀ kánjú ó, a jọ sọ yee ni, àkókò owò alẹ́. Àkókò owọ̀ alẹ́ ni mo ti parí gbogbo iṣẹ́ ọpọlọ mi tó ti hó, tó ti hó, hó, hó, hó, hó, hó. Mo ti ṣiṣẹ́, mo ti ṣe iṣẹ́ ọpọlọ, mo ti ṣiṣẹ́ ara, mo ti ṣiṣẹ́ ọwọ́, mo ti ṣiṣẹ́ orí, mo ti ṣiṣẹ́ ẹtì. Àkókò alẹ́ yẹn ó wá já àkókò ìsinmi fún mi, àkókò ìsinmi àti àkókò ìdásẹ́dúró àti àkókò ìsùn fún mi. Lákòókò yẹn, àkókò yẹn jẹ́ àkókò tí màá fi ara balẹ̀, tí màá le wọ àwọn sóṣíà midìà tí mo fẹ́ wọ̀, tí màá le wo gbogbo ohun tí mo fẹ́ wò. Àkókò alẹ́ ó máa ń jẹ́ àkókò ìsinmi fún mi dáadáa. Ó sì máa ń wá já àkókò ìsùn. Torí àwọn àkókò yìí náà wọnúra wọn ni. Àkókò isùn, bí ń bá sùn lákókò isùn, ìní lè ṣiṣẹ́ lákókò ìṣẹ́. Nítorí ẹ, mo ní ìfẹ́ àkókò àárọ̀, mo sì ní ìfẹ́ àkókò alẹ́. Àkókò àárọ̀ jẹ́ àkókò tí gbogbo ara mi sì máa wálẹ̀, gbogbo orí mi ò ní tì í mọ́ hó. Àkókò alẹ́ ó jẹ́ gbogbo àkókò tí màá mú orí mi wálẹ̀, tí màá sì tí, tí màá sì mójú tó ara mi tí ń ṣí sùn dáadáa, ń sùn yékéyéké, ìní ní ohun tí mò ń rò púpọ̀, ń kàn mọ́wọ́ sóṣíà midìà kan wọ, lọ sóṣíà midìà mi, ń, ń tún ọpọlọ mi tó. Àkókò yẹn mo ní ìfẹ́ dáadáa. So, àkókò àárọ̀, àkókò alẹ́, wọn ni èmi ní ìfẹ́ jù. Èmi ò mọ̀ tẹ lo mi ò. Èmi ò mọ̀ ti dé láyọ̀. Èmi ò mọ̀ àwọn ọ̀rẹ́ mi ò. Èmi ò mọ̀ ti gbogbo ayé. Ṣùgbọ́n èmi ò, àkókò àárọ̀ àti àkókò alẹ́, ì ń fi sí eré o. Sẹ́ tíẹ wá rí àkókò alẹ́ yèn, ń mo gbádùn rẹ̀ gan-an ni. Ó mọ́ dùn mọ́ mi torí, torí kò ń mú mi ṣe wàhálà. Nìkan fẹ́ lọ sóṣíà midìà kan wo kí n sì sùn, kí n sì jí, kí n sì kírun. Àkókò àárọ̀ ni èmi àtàlẹ́ ni èmi ní ìfẹ́ jù.

Nígbà wo ni o máa ń ṣe ìmótótó ilé rẹ? Ìbéèrè yìí laṣán. Mo tẹ̀ẹ́, a ní ìfẹ ṣe ìbéèrè tó yẹ kí gbogbo wa máa bèèrè lọ́wọ́ àra wa ni. Torí pé àwọn ìbéèrè báyìí ló máa ń pè àkíyèsí ọníkúlùkù wá sí ohun tó tọ́ àti ohun tó yẹ ká ṣe. Ìgbà tí mo máa ń so ìmótótó ilé mi, ojoojúmọ́ ni èmi máa ń ṣe ìmótótó ilé mi. Mi ò nífẹ̀ẹ́ sí ibi tí n bá gbé àbí tí n bá lò tí kò dẹ̀tì. Ó máa ń rìn mí lára ó sì máa ń yin mí lára. Nítorí ẹ, ataárọ̀, atalè àti gbogbo ìgbà kí dẹ̀tí díẹ̀ má tí kan sí ibi tí mo bá ti ń ṣiṣẹ́, ó ń tètè ló kúrò. Kódà bí n bá jẹun, bí irẹsì to bá bọ́lẹ̀, i ń tètè gba kúrò. Torí á máa ni mí lára gan, á máa ni mí lára gan, ìyẹn sì fẹ́. Mo ò nífẹ̀ẹ́ sí kí gbogbo ibi tí mo bá wà kó wá rí jàkújàkù àbí kó dẹ̀tì àbí kó rí ràhunràhun. Ìní ìfẹ sí rẹ̀. Nítorí ẹ, ojoojúmọ́ ni èmi máa ń ṣe ìmótótó ilé mi láti ọjọ́ àìkú, dé ọjọ́ ajé, de ọ́jọ́ ìṣẹ́gun, de ọ́jọ́rú, de ọ́jọ́bọ, de ijo etì, dábàá mẹ́ta. Gbogbo ọjọ́ yìí ni èmi fi máa ń ṣe ìmótótó ilé mi. Ìyẹn ṣẹ́kù nǹkan. Mo máa ń gbálẹ̀, mo sì máa ń fọ'bọ́, mo sì máa ń ṣe gbogbo àwọn ohun tó yẹ kí n ṣe. Ibi ibùsùn mi náà mo máa ń gbọn gbogbo ojúmọ́ bí n bá ṣe jí. Mo sì máa ń nu ibi tí mo ti ń ṣe iṣẹ́, ibi ibi ṣiṣẹ́ mi, ibi ibi iṣẹ́ mi, ilé iṣẹ́ mi nù ilé. Mo ní ilé iṣẹ́ yá ra. Mo ní corner kan tí mo ti máa ń ṣiṣẹ́ nù ilé. Mo mọ́ like, ìbẹ́ẹ̀ tẹ́ẹ́. Mo mọ́ like kó mọ́, kó mọ nítii gìdi ni, kó mọ mọ́ tó, tó ní, tó ní. Torí tí ò bá mọ́ tó bá lọ rí ràhunràhun, iṣẹ́ gan-an ni lè mú mi ṣe. Ìní ní ìdùnnú àti ṣiṣẹ́ dáadáa. Tí bá tẹ́ẹ́ tú, tí bá tún gbìyànjú àti ṣiṣẹ́ gan-an kò ní lọ bó ṣe ẹ kó lọ. Kí ni yẹn ibẹ̀ lọkàn mi a wà. Èmi ò sì nífẹ̀ẹ́ sí ìyẹn. So nítorí ẹ ojoojúmọ́ ni èmi mọ́ like gé mi máa ṣe ìmótótó ilé mi. So láti aarọ kódà ọ̀sán wọn, mo lè gbá ilẹ̀ bí ẹ́ mẹ́jì, ṣẹ́ mẹ́ta. Kò sí pé ó ń dẹ̀tì púpọ̀ o. Tẹ́ ẹ bá yín tí mo ń sọ gan-an síi pé kó dẹ̀tì, mo kò nífẹ̀ẹ́ kó, kí gbogbo ẹ́ kọ̀ máa, kó kọ̀ máa, kó máa, kó máa mọ́. Kí gbogbo ẹ́ máa mọ́ létòlètò kó máa mọ́ lẹ́sẹsẹ kó má sì dẹ̀tì. Inú ibi tí mo tú bá nífẹ̀ẹ́ àti máa tọ́jú dùn náà tún wà ní inú yàrá àdáná mi. Hé! Mo mọ nífé àti máa tọ́jú inú yàrá àdáná. Ìní ìfẹ́ sí kí yàrá àdáná máa, kó máa dàrúràrá. Bí n bá dá, báyìí wà ni, bí n bá dáná kó jẹ́ ìdérí kan ni mo sí, èmi ò lò mọ́. Ìní fọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìní dúró bí kí wọ́n ṣẹ̀ẹ́ra dáná tán. Ìṣẹ́ wà máa fọ̀ bí i dé ẹ́yàn ṣe máa ń ṣe. Èmi ò ṣe bẹ́ẹ̀ o. Ìní fọ́ ní ẹsẹkẹsẹ̀. Tí bá, so báyẹn tí bá padà dáná tán gbogbo ẹ́ ò ní, kò lè kà mí láyà. Iṣẹ́ àti tún bẹ yẹn ìlé ìdáná mi ṣe kò lè kà mí lá Torí tí bá dáná bí mo lábọ́ ilé tí n lò mọ́, tí mò ń fọ lẹ́sẹ̀kẹsẹ̀, tí mò ń lo síbí tí n lò mọ́, tí mò ń fọ lẹ́sẹ̀kẹsẹ̀, tí mò, tí mò ń lo ike báyìí tí n lò mọ́, tí mò ń fọ lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ yẹn ó ṣe kí n, ó wá lẹ̀ sísi. Tí bá kàn dáná tán, yín kò mọ̀ pé o kàn fẹ́ gbá ibi tí mo fẹ́ dáná kí n nu. Nìkan ló kí n wá ṣe inú inú tó péye nìkan ló kù. Torí tí bá dáná tí nkàn bá dàlẹ̀ máa ìnú lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n tí bá tún dáná tán, ìnú tú nu gba gbogbo bẹ́ẹ̀ gáàdá lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n báyẹn kò ní kà mí láyà. So ó máa jẹ́ ó rọrùn fún mi. Bí ó bẹ́ẹ̀ ni èmi ṣe máa ń ṣe ìmótótó ilé mi. Ó sì máa jẹ́ kó rọrùn fún mi dáadáa. Ojoojúmọ́ sì ni mò ń ṣe ìmótótó. Mo nífẹ̀ẹ́ ìmótótó gan-an. Ìmótótó ló mú ìlera pàtàkì wá. Ìmótótó ilé oúnjẹ wá ṣe pàtàkì gan. Ko yẹ ká ẹ̀yàn bá ṣe rẹ́rẹ́ rà. Ìmótótó ilé oúnjẹ ó ṣe pàtàkì. Ó jẹ́ kí a mú ní òkúkú dùn dáadáa. Ó yẹ ká mú ní isẹ́. Ó yẹ ká mú ní òkúnkúndun. Ko yẹ ká fi máa ṣe rẹ́rẹ́ rà. Ìmótótó ilé, ìmótótó aṣọ, ìmótótó oúnjẹ, ìmótótó, ìmótótó ilé ìgbẹ́, ilé wò, ilé yàrá àbẹ̀wò, gbogbo ẹ́ ká ṣe ìmótótó bí táà ń túnṣe ká máa ṣe dáadáa.